Ṣé ojú rẹ dára? Bẹ́ẹ̀ni ó dára ó sì rẹwà púpọ̀. Ó jẹ́ ohun tí àwọn èèyàn máa nífẹ̀ẹ́ láti rí lójoojúmọ́. Àwọn ọ̀rẹ́ mi obìnrin wọn nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀. Nítorí náà ni mo ṣe gbà wipé ojú mi dára.

Orin wo ni o fẹ́ràn jù? Orin tí mo fẹ́ràn jù jẹ orin hip hop.

Ṣé o fẹ́ràn si fèrèsé ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti si fèrèsé ọkọ̀ láti jẹ́ kí àtẹ́gùn lé má wọlé tófi wa nínú ọkọ̀.

Àkókò wo ni ọ́fíìsì rẹ ṣí? Ọ́fíìsì mi má a ń ṣí ní àkókò mẹ́wàá òwúrọ̀ títí di ago mẹ́rin àṣálẹ́. Mo máa ń tete jí láti dé ọ́fíìsì ní àkókò, nítorí náà mo ṣe máa ń jí ní àgogo mẹ́jọ.